Báwo ni ọjọ́ rẹ ṣe yàtọ̀ nínú àsìkò òjò àti àkókò ẹ̀rùn? Nípa àkókò òjò àti àkókò ẹ̀rùn, o jẹ́ oríṣi ìgbà méjì tí o yàtọ̀. Bẹ́ẹ̀ni, nípa a a àsìkò òjò, ó jẹ́ àkókò to yẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà, eyin èèyàn fẹ́ràn latí mó sùn. Bẹ́ẹ̀ni, torí ká ní oníṣẹ́ tí ó yẹ kó lọ láàárọ̀ tí òjò ka ọ mọlé kó ye ko lọ jáde, ò ni lè eyin mọ́tó ijo ògbe ọ́ debẹ. Àfi tó bá gbé títí, a ìgbà tí ó bá rí ibi jáde tójọ ka ọ mọlé, ó padá sùn lé nàa ni tóye ẹ̀rú iṣẹ́ tẹ kọ ṣé. Bẹ́ẹ̀ni, àmọ́ àkókò ẹ̀rùn tí òjò ò sí, kò sí boye fe ṣe, ó ní lala láti la láti jáde ni. Bẹ́ẹ̀ni, ó sì ṣe iṣẹ́ to yẹ kò ṣe.

Kókó ẹ̀kọ́ wo ni o fẹ́ràn jù nígbà èwe? Nígbà tí mo jẹ́ èwe, ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù ní ọ̀pọ̀ ìgbà ni tí a bá lọ sí rú ọjọ́ Sunday tí a bá lọ sí ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi. Bẹ́ẹ̀ni èyí t'ọ́n máa ń pe ní Sunday school. Èyí mo fẹ́ràn kókó ẹ̀kọ́ tí wọ́n kọ́ wa. Ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n àti ìmọ̀ ni ó wà ní èyí Sunday school wa. Bẹ́ẹ̀ ni wọ́n kọ́ wa ní ọ̀rọ̀ Ọlọ́run tó pọ̀. Mo máa ń ṣe àwọn nǹkan táà ń pè ní game náà. A máa ń ṣe àwọn eré tó mú ìdàgbàsókè wà nínú ẹ̀mí.

Kini àwọn ìmọ̀ tuntun ti o fẹ kọ fún iṣẹ́ rẹ? Nípa iṣẹ́ mi, àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́, a máa rí ibi tí ayé ń lọ lónìí, a rí wipé nǹkan tí a n pé ni artificial intelligence, AI, ó ti ń gba gbogbo, à, ó ti ń gba aye kan, ó ti ń gba gbogbo iṣẹ́. Ní iṣẹ́ tí mo fẹ́ kọ́, ó sì, ó ń dá lé lórí lílo àwọn AI, àwọn artificial intelligence yìí. Mo fẹ́ mọ bí wọ́n ṣe ń lò ó fún oríṣiríṣi nǹkan. Bẹ́ẹ̀ni iṣẹ́, nǹkan tuntun ti mo fẹ kọ niyẹn, o ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan ti àwọn eeyan n lo Al fún ti mi o ti i mọ, ti emi náà si fẹ mọ, ki n si mọ lo fún iṣẹ́ mi.

Àṣà wo ni ẹbí rẹ máa ń ṣe? Bí àṣà kan tí èmi kọ́ tí mo dé bá ní àárín ẹbí àti ìdílé mi ni, àṣà ẹyọkan tí mo mọ̀ dáadáa lára wọn ṣe ni pé a máa ń súnmọ́ Ọlọ́run. Kò sí àṣà mìíràn ju kán ní ká o súnmọ́ Ọlọ́-- ẹlẹ́dáa wa lọ. Bẹ́ẹ̀ni, a ò ní àṣà ìbílẹ̀ kan àbí àṣà ìdílé kan. Ka súnmọ́ Ọlọ́run, ka jẹ́ èèyàn dáadáa, ka nífẹ̀ẹ́ ọmọ èèyàn gẹ́gẹ́ bí ara wa. Bẹ́ẹ̀ni, àwọn àṣà tí èmi bá leléyìí. Gbogbo àwọn àṣà tí ó jọ mọ́ ẹ̀kọ́ rere kí èèyàn fi lè jẹ́ ọmọlúàbí.

Ìgbà mélòó ni ìsinmi oúnjẹ ọ̀sán rẹ gbà? Èmi ò ní ìsinmi oúnjẹ torí ilé ni èmi wà, kò sí àkókò kan tí èmi ò le sinmi. Àti ilé ni mo ti ń ṣiṣẹ́. Àmọ́ máa di wípé bóyá mo jẹun ní àárọ̀, èmi ò jẹun ní owó ọ̀sán, ẹẹkan ṣẹ́ mi ò jẹun lọ́jọ̀, bí jẹ́ àárò àti owó alẹ́ bẹ́ẹ̀ni àbí kó jẹ oúnjẹ àárò gan, mo fẹ di oúnjẹ ọ̀sán tí n bá ti di dáná, èmi ò kán ní mò ń ṣe ọ́fíìsì nísàlẹ̀ mo ń gba ìsinmi oúnjẹ ọ̀sán.

Sọ fún wa nípa àtúnṣe ọkọ̀ àti alùpùpù. Ẹ̀ẹ́ tí a fẹ́ fẹ́ tún ǹkan kan ṣe lára ọkọ̀ àbí alùpùpù, e, emí mọ̀ pé ilé mẹkáníìkì ni wọ́n máa gbé ọkọ̀ àbí alùpùpù lọ. Tí ǹkankan bá se ọkọ̀ àbí ǹkan bá jẹ lára rẹ̀ tí kò jẹ́ kí ọkọ̀ se dáadáa ṣiṣẹ́ dáadáa, wọn lè ní pé kí mẹkáníìkì kó wá o ní àbí kan gbe lọ sí ilé, ẹ, mẹkáníìkì bí ẹni tó ti ń tún ǹkan tó bá bàjẹ́ ní ara ọkọ̀ se. Bẹ́ẹ̀ náà ni fún, ẹ, alùpùpù bẹ́ẹ̀. Ó ní oríṣiríṣi ǹkan tọ máa tun se bóyá éngiìnì ni o, bóyá oil rẹ ná fẹ́ tún se. Bóyá táyà rẹ lo bàjẹ́ o tàbí ǹkankan lára mọ́tò tàbí alùpùpù náà.

Wákàtí mélòó ni o máa ń wo ojú ìbòjú lójoojúmọ́? Èmi ò í fi be lò. Ojú ìbòjú rárà rárà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Èmi ò nílò rẹ̀. Àfi bóyá ìgbà mi tí báa fẹ́ jáde, tí báa rí pé bóyá ìmúra mi ò nílò kí n lò ojú ìbòjú. Èmi ò í lò ojú ìbòjú ní gbogbo ìgbà. Bẹ́ẹ̀ ni, tí báa ṣè lo gań jàdé gan, bóyá bí fún wákàtí méjì sí mẹ́ta ni mo má ń lò ojú ìbòjú, a má kì ṣe ojojúmọ́ lè mi máa ń lò ojú ìbòjú, ah rárá.

Sọ fún wa nípa iṣẹ́ tí àwọn ọmọdé ń ṣe nílé. Àwọn, àwọn ohun tí mo mọ̀ tí àwọn ọmọdé máa ń ṣe nígbà táa ń dàgbà dàgbà ni pé a máa ń ran àwọn òbí wa lọ́wọ́ ní ilé. Àwọn iṣẹ́ tí àwọn òbí ń ṣe tẹ́lẹ̀, táwa ọmọdé náà bá ti ń dàgbà, t'ọ́n bá ri pé a ti mọ b'ọ́n ṣe ń rìn, a ti mọ ọwọ́ ọ̀tún yàtọ̀ s'òsì wọ́n á lè fún wa pé kí àwa náà ká bẹ̀rẹ̀ sí ní wọ́n gbálẹ̀ inú ilé, ká fọ abọ́, ká mọ̀ fọ àwọn aṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn òbí wa ni ó máa ń fún wa ní, ọ́, iṣẹ́ gẹ́gẹ́ bí ọmọ inú ilé, kò fi wé dáadáa ká mọ jẹun sí wọn lọ́rùn, àwa náà ní láti ní ipa tó yẹ ká kó.

Sọ fún wa bí o ṣe ń lo àwòrán ile ojú ọ̀nà. Ẹ, ti èmi bá fẹ́ lọ sí ibi tí mi ò mọ̀ rí, ó ní nńkan tí a ń pè ní Google Map lòrí fóònù, ibẹ̀ ni màá tẹ̀sí orí Google Map, màá tẹ orúkọ ibẹ̀, yóò dẹ sọ fún mi ìyè wakátì tí ó gbà mí de ibẹ̀ àti irú ọ̀nà tí ń gba. Iru ọjọ thursday to kọjá ti mo fẹ lọ sile ọrẹ mi, bo se ni pe ko n share mi ni nǹkan tan pe ni live location niyẹn, bi mo se tele live location yẹn titi titi, oun ni mo wo ti mo fe de ọdọ rẹ. Bi a tí màá ń lo àwòrán ile ojú ọ̀nà re.

Sọ fún wa nípa ìgbà tí o ran aládùúgbò lọ́wọ́ tàbí tí ó, tí ó ràn lọ́wọ́. Ah. Há! Ìgbà tí mo ra aládùúgbò mi lọ́wọ́ yẹn ṣẹlẹ̀ níbi bí oṣù February tí aládùúgbò mi bẹ̀rẹ̀ sí ní ehn bìi tó ń fẹ́ dàbí pé ó fẹ́ dákú. Ọjọ́ náà ni a gbé wọn lọ sí ilé ìwòsàn gbàtóyá àwọn ilé ìwòsàn wọ́n gbì, wọ́n yín pé kò lè padà lọ lé pé yóò lò tó ọjọ́ méjì síbẹ̀ tí wọ́n máa fún ní ehn nǹkan tí wọ́n ń pè ní treatment. Ìbẹ̀ ni ọlọ́kọ̀ọ̀kan ni mo ti kọ́kọ́ sun hospital fún bí i ọjọ́ méjì sí mẹ́ta. Ìgbà yẹn ni mo ran aládùúgbò mi lọ́wọ́. Ó sì ní ìgbà kan náà tí ayajo fẹ́, ka fẹ́ kó mi tí a lò mi ní ilé. Aládùúgbò mi kan náà ló rán mi lọ́wọ́ tó bá mi fa omi dé inú ilé ọ̀dọ̀ wa.

Eré ìdárayá wo ni o fẹ́ràn jù? Nígbà tí mo wà kékeré, èmi fẹ́ràn oríṣiríṣi ohun tí a ń pè ní sport àbí athletic activities. Bẹ́ẹ̀ ni, nígbà tí mo wà ní ọmọ kékeré, mo fẹ́ràn àti máa ń gbá bọ́ọ̀lù dáadáa. To ba ri mo ri pe, mi o ma bọ́ọ̀lù gba dáadáa mo kan le gbe bọ́ọ̀lù sáré. Ìbẹ̀ yẹ̀n mo tì mọ̀ pé, à! Màá fẹ́ràn àti máa sá eré tí a ń pè ní sprint. Bẹ́ẹ̀, mo lè sá eré dáadáa. Ẹsẹ̀ mi ń ya. Tábá ri pé ká wá sá eré ká mọ́ àwọn tí ó le sá ju, tó yára. Ìbẹ̀ ni mo tì mọ̀ n pé eré ìdárayá yìí mo fẹ́ràn jù. Ìgbá míran, mo sì fẹ́ràn àti máa kọrin àbí kí n máa lu ìlù àti, ẹ́, bàtá.

Ìgbà mélòó ni o máa ń ṣe àyẹ̀wò ìméèlì rẹ? Bí mo le maa wo àwọn ímélì mi bíi ẹẹkan lójúmọ́ bẹ́ẹ̀ ni. Torí ó ní àwọn ímélì kan tí mò ń retí boya bí i àwọn èyí tí mo, tí mo ti ránṣẹ́ sí àwọn èèyàn pé mo fẹ́ bá wọn ṣiṣẹ́. Mo maa ń wo ímélì mi kí n wò ó bóyá wọ́n ti dá mí lóhùn padà. Àbí tí mo bá ní àwọn nǹkan kan tí mò ń retí níbi iṣẹ́ tí mo ti ṣe, mò mo ń ṣe àyẹ̀wò ímélì mi bí ẹẹkan lójúmọ́.

Sé o ní ọkọ̀? Há! Èmi ò tíì ní ọkọ̀. Àwọn òbí mi ni wọn ní ọkọ̀ àwọn ẹ̀gbọ́n mi náà sì ní ọkọ̀. Àmọ́ láìpẹ́ láì jìnnà, èmi náà, mò ń ṣiṣẹ́, mò ń ṣiṣẹ́ tọ̀, èmi náà o sì di ọlọ́kọ̀ láyé. Èmi náà ò ní ọkọ̀ tí èmi náà tí èmi náà ò lè fi yangàn, tí n ò lè gbé káàkiri, èmi náà sì di ẹnìkan tó ń gbìyànlọ́kọ̀ tó sì ń ra ọkọ̀ fún àwọn èèyàn, àwọn òbí mi, àwọn ará mi, ọ̀rẹ́ mi. Èmi ò tíì ní ọkọ̀ báyìí, àmọ́ mò ń ṣiṣẹ́ tọ̀ láìpẹ́ láì jìnnà.

Sọ fún wa nípa ọjọ́ tí o gbéraga gidigidi. Èmi ò ń ṣe onígbéraga o rárá. Àmọ́ ọjọ́ kan wà tí ó dàbí pé, ó fẹ́ dà mí mọ̀ ni pé n ò gbéraga ìyàsán gbogbo nígbà tí mò ń wà nílé. Àwọn òbí mi wón rò wí pé tí owó bá dé sí ọmọ, ẹ́ ẹmọ rò wí pé ìgbéraga rẹ̀ máa ń pọ̀. Ó ní ọjọ́ kan tí òbí mi ní kí n wá ṣe nǹkan, tí bí mo sì ṣe dá wọn lóhùn. Ó fẹ́ dà bí pé kò dára tó, wón rò wí pé owó ti wà lọ́wọ́ ọmọ ilé yìí, ó fẹ́ mọ gbéraga sí àwọn, èmi ò sí gbéraga. Wọn ò fẹ́ mọ̀ wípé èmi náà ní àkókò tí mò ń rí rẹ̀ kí n ṣe iṣẹ́. Bá tí mò bá wọn gbé lé, mò ti ní ìgbó tí wón ń lo àkókò mi. Ó wá di wípé ìgbà tí mò ń wọlé, mi ò mọ̀ bí mo fẹ́ adjust àkókò mi sí nǹkan tí wọ́n ń ṣe ńlé. Bẹ́ẹ̀ ni ó fẹ́ dà wípé bí àmọ́ tí ń gbéraga sí wọn.

Lérò rẹ, báwo ni o ṣe rí kí àwọn ọ̀dọ́ lọ ṣiṣẹ́ ní ìlú òkèèrè? Pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa, a rí pé kò sí ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àbí ka sọ pé kò sí iṣẹ́ rárá fún àwọn ọ̀dọ́. Ní ọdọ́ ọdún, oṣooṣù làwọn ọ̀dọ́ ṣì ń, tí wọ́n graduátè kúrò nílé ìwé, kò sì ṣí iṣẹ́ kankan fún wọn ní láti ṣe lẹ́yìn ìgbà tí wọ́n bá ti sin ìlẹ̀ bàbá wọn ìyẹn NYSC, kò sí iṣẹ́ míran tí wọ́n fẹ́ ṣe mọ́. Àwọn tí wọ́n ní àǹfààní ni wọ́n, a rí pé wọ́n ṣe kíni wọ́n lọ ṣiṣẹ́ ní ìlú òkèèrè, a gbọ́ pé wọ́n ń jàpá láti òṣìṣẹ́. A lèe sọ pé kí wọ́n mo lọ, ìgbà to je wipé ìlú òkèèrè ni wọ́n ní àǹfààní láti rí iṣẹ́. Bẹ́ẹ̀ ni o, bí kí wọ́n mọ lọ síbẹ̀ ìgbà ti orílẹ̀-èdè wa ó fún wa ní iṣẹ́.

Kí ni o máa ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀? Bá tí mo wà nínú ọkọ̀ òní, kí ló ṣe mi ní ìbá fẹ́ bá ẹnì kankan sọ̀rọ̀ àbí kí tàn á lówó pọnú ọkọ̀, mo lè fi kí tàn pè ní earpiece tàbí airpod mi sétí, mo lè máa gbọ́ orin látòrí fóònù mi kí ó sì ní dá ẹlòmíì láàmú. Irú àwọn orin tí mo mọ̀ pé mo nífẹ̀ẹ́ sí láti máa gbọ́ nígbà tí mo bá wà nínú ọkọ̀, ilé mi ò mọ̀ ọ́n ṣe lọ́pọ̀lọpọ̀. Nígbà tí mo bá ń rìnrìn àjò lọ sí ìlú mìíràn tí mo ní pé, à, màá pẹ́ nínú ọkọ̀ yẹn, orin ni màá máa gbọ́ tí ǹ bá fẹ́ sùn lọ.

Ṣé oúnjẹ kan wà tí o kò fẹ́ràn? Kí ló dé? Emi ò ní oúnjẹ kan tí mo kórìíra. Àmọ́ ká mọmi parọ́, ó lawọn oúnjẹ kan, bí àwọn òkèlè tí mi ò fẹ́ràn láti máa jẹ. Ìkan n nu wọn sì jẹ́ àmàlà. Àmàlà, yéé, à mi fẹ́ràn àmàlà. Mi ò fẹ́ràn áti máa jẹ àmàlà. Á rárá. Mo ti gbìyànjú áti jẹ́ rí o. Àmọ́, n kan mọ́ idi, àmàlà ì lọ, tí ba jẹ, yóò dàbí ẹni pé ìkún ń ro mí ni. Bẹ́ẹ̀ni. Ó sì ti, ó ti tó ọdún méjì, márùn-ún síbẹ̀ tí mo ti kọ̀ láti máa jẹ àmàlà. Mi mọ mi idi, mo lè jẹ òkèlè mii, àwọn òkèlè funfun bí i sẹ̀mo, ìyàn funfun, àmọ́ àmàlà, ẹ́, èkejì náà ni bíi ẹ̀bà náà, èmi ò fẹ́ràn ẹ̀bà.

Lero rẹ̀, kí ni a gbọ́dọ̀ fi lé àwọn ọmọdé lọ́wọ́? Ah, ńkan tó séle ni pé àti kékeré ni nkan ta bá fẹ́ kó ọmọ o bá dàgbà. Àti kékeré ni a ti ń kó wọn. Àwọn ìwà tí ó dára kò gbọ́dọ̀ fi lé àwọn ọmọ lọ́wọ́. Bàbá ò gbọ́dọ̀ fi ìwà kí wà, ìyá náà ò gbọ́dọ̀ fi ìwákiwa lé ọmọ lọ́wọ́. Ọmọ kò sí bẹ́ẹ̀ tí fẹ́ ṣe tí bàbá bá ń ṣe ńǹkan tí ó dára. Bí ò yan yálè ni àbí omu ọtí àbí o ń kòbìnrin, ọmọ á rí i bí bẹ́ẹ̀, ó ń fi lé ọmọ lọ́wọ́ ni yẹ̀n. Bi iya náà yale, ohun na kebe-kebe, pe ohun yo se ofofo ladugbo, bẹ́ẹ̀, ohun fi le ọmọ lowo ni yen. Àwọn ìwà tí ó bá dára, àwọn ìwà tí ó è ṣe ìwà ọmọlúàbí á fi lé ọmọdé lọ́wọ́.

Kí ni oúnjẹ tí o fẹ́ràn jù? A lè sọ pé oúnjẹ tí mo fẹ́ràn jù ni rice. Oríṣìíríṣìí rice, bí i white rice pẹ̀lú ọbẹ̀ ata àbí jọ̀lọ́fù rice àbí fried rice àbí ofada rice àbí jollibee rice àbí chinese àbí korean rice ni èmi fẹ́ràn rice lọ́pọ̀lọpọ̀. Oríṣìíríṣìí rice tí a bá ń ṣe ni mo fẹ́ràn. Mo fẹ́ràn láti máa jẹ rice ni ọ̀pọ̀lọpọ̀. Ó jẹ oúnjẹ tí ó dára tí ó sì dùn. Tí ènìyàn bá ti ń ṣe rice, inú mi máa ń dùn ni. Kò dá, kò sí oúnjẹ mí tó mọ́ inú mi dùn mo fẹ́ràn jù bí ìrẹsì lọ.

"Ṣàlàyé ibi tí o ti ń lo àkókò púpọ̀." Mi ò ń really lo àkókò púpọ̀ níbi kankan, àfi ìgbà tí bá wù mí láti jáde. Ilé ni mo ń wà lọ́pọ̀ ìgbà, èmi ò sì máa ń ṣe iṣẹ́ ni má wà ní ilé. Mi ò bá ń wà ní ilé, èmi ń lo àkókò púpọ̀ ní ibikíbi. Àfi má jáde bí a bá lọ kí ọ̀rẹ́ mi, àbí bí a fẹ́ lọ sí ilé ìgbafẹ́ àbí ilé ìdárayá. Àwa ọ̀rẹ́ bí mẹ́ta sí mẹ́rin a lè parapọ̀ pé a fẹ́ lọ síbẹ̀, a sì lè lo bí wákàtí méjì sí mẹ́ta sí mẹ́rin níbẹ̀ ká kàn lọ gbafẹ́ bẹ́ẹ̀.

Báwo ni o ṣe máa ń paarọ ọkan rẹ? Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí máa ń ṣe iṣẹ́ tí mo ti ṣe oríṣiríṣi, mo fojú kó oríṣiríṣi, tí mo rí i bóyá ọkan mi ń pororo àbí mo ti kó oríṣiríṣi sọkan, má fẹ́ paarọ ọkan mi. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà bí ọwọ ìrọ̀lẹ́ sí alẹ́ báyi ni mo máa ń ṣe. Má jọ kó sí ibi kan, mo lè dijú mi kín wo gbogbo ǹkan tí mo ti kó sọkan. Àwọn ǹkan tí ó yẹ kó sí ní ọkan mi, mo lè kan bẹrẹ sí ní yọ wọn lẹyọkookan, ǹkan kan pè ní meditation. A wo kí n tó wá ṣe evaluation nínú ọkan mi pé àwọn eléyi ó yẹ kó wà nínú ọkan mi. Má fi bí èrò búburú lo kún ọkan mi, a máa fi èrò tún èrò gidi, a máa fi paarọ rẹ. Bẹ́ẹ̀ni, bí mo ṣe ń ṣe iparọ ọkan leléyìí, ìgbà tí mo ṣi lè ṣun, kí gbogbo ǹkan tí mo ti kó sọkan tí o ṣe tẹmi yí, mo lè, kín kó kúrò. Tí n bá jí báyi, ọkan mi a ti fúyẹ́.

Lérò rẹ, báwo ni on rínrin ẹsẹ̀ rẹ ṣe rí? Rírin ẹsẹ̀, emi ríi pé ó da lọ́pọ̀lọpọ̀ ìgbà àwọn òyìnbó gan recommend exercise yìí pé kí a máa rìn. Àwọn mìír won ma recommend one thousand sí ten thousand steps lójoojúmọ́. Rírin ẹsẹ̀ jẹ́ exercise kan tó dáa fún ara. Eeyan lè lo wákàtí kan àbọ̀ kí eeyan fi rin lójoojúmọ́, ó dáa fún ara. Ni opo ìgbà tí ọba ti jókòó fún ìgbà tó pẹ́, o lè dìde kọrin, iru bí owọ àárọ̀ àbí owọ ìrọ̀lẹ́ tí èèyàn bá ṣe nǹkan kan, iru írin yìí ó dáa. Eeyan sì lè rìn ládùúgbò, eeyan le rin legbe títí, eeyan le rin káàkiri láti fi ṣe exercise yìí.

Sọ fún wa bí o ṣe ń ran ìdílé lọ́wọ́ pẹ̀lú owó. Ẹ ti n ba rí èèyàn kan ní ìdílé bí i ọ̀rẹ́ àbí ẹbí tí mo rí pé ó nílò ìrànlọ́wọ́ owó. E mii dẹ́kun àti máa rán wọn lọ́wọ́. Mo ní, àbúrò tó ń beere owó lọ́wọ́ mi ní ọ̀sán òní, mo sì rí pé, à, iye tó wà ní ìkápa mi léleyi mo fi rán lọ́wọ́. Gẹ́gẹ́ bí ẹ̀gbon, tii n ba rí, òbí mi tí bàá rí pé wọ́n nílò ìrànlọ́wọ́ kékeré, èmi lè ran wọ́n lọ́wọ́. A jọ máa ń ran ara wa lọ́wọ́ ní ìdílé wa pẹ̀lú owó.

Sọ fún wa nípa èròjà tí a ń lò níbí. Èròjà tí awa máa ń lò ó dá lé lórí ǹkan tí a bá fẹ́ sè. Bẹ́ẹ̀, oríṣiríṣi èròjà ló wà. Àwọn èròjà fún bíi ọbẹ̀, fún irú oúnjẹ tí a fẹ́ sè. Ibí tí á tìì sí máa rà wọ́n bí boyà ọjà ni. Bí à bá le lọ sí ọjà, a lè rà á láwọn ṣọ́ọ̀bù wà. Àwọn èròjà bi magí, àwọn seasoning àwọn iyo, àwọn oríṣiríṣi flavour. A máa ń fi sè boya oúnjẹ àbí inú ọbẹ̀ tí a bá fẹ́ sè.

Sọ fún wa nípa ohun tí ó bí ọ nínú gidigidi. Ó ní, àkọ́kọ́ tí ó wà tí, rárán, màmá mi fẹ́ran mi ṣe tí mo jẹ́ kó yọ wípé ẹsẹ̀ tí wón ràn mí yìí pé kó, ó léni rá fún mi láti ṣe pé, kan wá ǹkan tí ó ràn mí lọ́wọ́ fẹ́ kí n máa wọ́n gbé bẹ́ẹ̀dì wá láti ìlú tí wọ́n gbé wá sí ìlú tí àwọn wà. Èmi ò sí lè gbé pẹ̀lú ọkọ̀ ènìyàn tí mò ń fẹ́ gbé àmọ́ wọ́n ò gbọ́. Wọ́n ní wípé èmi ń ṣe oge ni àgbà tí mò ń padà. Láàgbé tí oko di pé dírébà tí wàá fi gbé kò tètè gbé wá, ó da mí rú ilẹ̀ ṣú kí n tó wọlé. Ìgbà tí mo dé tí wọ́n ń sọ̀rọ̀ sí mi, inú bí mi gidi mò ní wípé èyí sì ti wọn ní ká nárò, wọ́n ò ro. Èmi mi wọn ò rí. Nǹkan tí mò ń sọ wọ́n ò ri rò. Inú bí mi gidi gan-an, àmọ́ a padà yanjú ọ̀rọ̀ yìí náà ni.

Báwo ni o ṣe ń bèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ ẹnì kan? Máa ní ìrànlọ́wọ́ ẹni tí mo fẹ́ bèrè ǹkan lọ̀wọ̀ re to ba je pé mo rí pé ẹni yìí o ní agbára láti ṣe ǹkan náà fún mi. Mà á bèrè. Èmi ò ní pan ni dandan fún wọn pé kán ṣe ǹkan báyìí fún mi, but mà á bèrè. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà o lè jẹ́ bí ọ̀rẹ́ àbí ẹbí mi àbí àwọn òbí mi ni mo máa ńi pé mo nílò ìrànlọ́wọ́ báyìí. Ọ̀pọ̀ ìgbà o lè jẹ́ ìrànlọ́wọ́ owó sì ni mo nílò. Mà á sọ fún wọn, mà á ṣàlàyé fún wọn, wọ́n á de se ìrànlọ́wọ́ náà fún mi.

Ṣé o máa ń jẹun nínú ọkọ̀ rẹ? É mi ò tíì ní ọkọ̀, àmọ́ mo ní àwọn òbí mi ní ọkọ̀, eré ọkọ̀ gbà, mo máa ń jẹun táwáyé pé ibi tí mò ń lọ mó ń kán ju. Mo sì rí pé máa dẹ ibi tí mò ń lọ ga mo lè máa ráàyè jẹun. Ebi sì ń pa mi, mà á sì nílò láti jẹun. Okun inú la fi n gbé tìtá. Màá jẹun nínú ọkọ̀ kí n tó débi tí mò ń lọ.

Sọ fún wa nípa kíkọ́ ẹ̀kọ́ lórí fóònù tàbí kọ̀ǹpútà. Ẹ́, a rí pé ayé òní àwọn nǹkan ti yí padà, àwọn èeyàn ò fi bẹ́ẹ̀ lọ sí ẹ́ kíláàsì mọ́ láti máa fi kọ́ ẹ̀kọ́. Ẹ̀hí hun gan-an ní kíláàsì ẹní súkù wa wọ́n le kó wa ní ẹ̀kọ́ ni órí fóònù àbí kọ̀ǹpútà. Wọ́n le ní ká join live streaming tàbí ká join ọ̀hún call, WhatsApp call àbí group call. Ọ̀gá wa ni bi súkùlu ábí ní ibi iṣẹ́, ó sì le máa kọ́ wa ní àwọn nǹkan tó yẹ ká mọ̀. Iyẹn tí a bá lè pàdé lójukọ́ju to yẹ́ pé kálukú lè wà ní ilẹ̀ rẹ̀, ó le máa kọ́ wa ní ẹ̀kọ́. Àmọ́ ìgbà gbà tà wa ní school ni àwọn ọ̀gá wa máa ń ṣe irú call yìí fún wa tí wọ́n á kọ́ wa ní oríṣìíríṣìí ǹnkan bẹ́ẹ̀. Bi o tipe ti a ti n ko eko ni orí phone kabi konputa.

Sọ fún wa nípa omi mímu ní ilé. Omi mímu tí a ń mú ní ilé, ó wá láti omi tí, omi borehole tí ó wà nínú ilé wa, èyí tí a gbẹ́. Omi borehole ni àwa máa ń mú. Tí ọ̀pọ̀lọpọ̀ tí omi ò bá sí nílé, a ti lọ kan lọ́dọ̀ àwọn aládùúgbò àwọn táńnú náà ní omi borehole báyìí ní ilé wọn. Bẹ́ẹ̀ni, ibi tí ó sì ti ń wá ni inú ilẹ̀ ni omi borehole, táa bá ń gbẹ́ borehole omi pure water tàbí table water tí a ń rà lọ.

Sọ fún wa nípa ẹ̀rọ tí a ń fa omi. Ẹ̀rọ tí emi mọ̀ tó mọ̀ n fa omi tó mọ̀ fa omi wo inú tank omi ni pumping machine, ti emi mo ẹ̀rọ yìí ṣi ré, ẹ̀rọ yìí ó delicate gan. Bẹ́ẹ̀ ni, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní ilé tí mo rẹ́ntì báyìí ni a máa ń jà lórí ẹ̀rọ yìí pé kawọn èèyàn kán kan maa mọ tan kalẹ̀ mo bẹ́ẹ̀ ni, elékejì báyìí ní ọdún yìí ni ẹ̀rọ táa fi ń fọ́ omi yìí ti bàjẹ́ lórí pé àwọn èèyàn ń tán kálẹ̀, àwọn èèyàn ń tan, àwọn èèyàn n pa, àwọn èèyàn ń tán. Ó dẹ̀ ká mi lára, o sì ń bàjẹ́ lọ́wọ́ àwọn èèyàn. Bẹ̀e, ẹ̀rọ yìí sì jẹ́ owú ló gan fún ifá mi. Mo máa ń fi fa omi wọlé ti o ni kí n lọ máa pọn omi ní ìtá lẹ̀yọ̀kọ̀ọ̀kan.

Sọ fún wa nípa ìgbà tí oúnjẹ kò jáde dáadáa. Ẹ̀wọ̀n ètò ṣẹlẹ̀ ni wípé nígbà kan tí a máa ń lo hot plate, ìyẹn táà lo gáàsì àbí stove láti fi dáná. Hot plate yẹn la ri wípé. Ìgbà t'ọ́n lòó, ó tún máa, ó tún máa ń dínkù báa ṣe ń lo gáàsì nílé. Ìgbà tí a lo hot plate yìí, wà á rí pé iná yẹn low, iná yẹn ò ṣe dáadáa. Hot plate yẹn ò dẹ̀ gbóná wà á rí pé oúnjẹ táà ń sè ó ti sá wọnú ara wọn. Ó kámí lára báa ṣe gbe kúrò kíákíá nìyẹn táa lọ gbe sórí gáàsì. Ìgbà yẹn ni oúnjẹ yẹn tó wá jinnà papọ̀ mọ́ra wọn. Àná ó sì ní àwọn ètò tí sáwọ̀nù ara wọn.

Sọ fún wa nípa ìbátan tí ó gbé ní ọ̀nà jíjì. Háì! Ìbátan tí ó ń gbé ní ọ̀nà jíjìn, ìkẹ́rì Ọ̀kẹ́ tímọ́rántínìni, ọmọ ẹ̀gbọ́n àti ọmọ àbúrò ìyá mi tó wọ́n ń gbé ní ìlú òkèèrè tó jẹ́ pé ó ti fẹ́ẹ̀ tọ ọdún kan ọsàn ọdún méje tí a ti rà á mọ̀ gbẹyín. A kan máa ń gbọ́ra mọ́ ríra wa lórí fóònù orí social media tí maa bá pósìtì fídíò àbí picture wọn. A sì máa ń sọ̀rọ̀ lórí WhatsApp lẹ́ẹ̀kan kan. Bẹ́ẹ̀ ni àwọn ìbátan tó ń gbé ìjìnnà jíjìnnà, ibi a sì máa ń ríra wa bá sọ̀rọ̀ nìyẹn.

So fún wa nípa ihun aṣọ ìbílẹ̀ èmi ò le sọ nípa ìhùn aṣọ ìbílẹ̀. Èmi máa ń rí oríṣìíríṣìí fídíò nígbà kan lórí tẹlifísàn bí wọ́n ṣe máa ń hun aṣọ ìbílẹ̀. Àmọ́ èmi ò mọ̀ bí wọ́n ti ń hun. Ó ní àwọn ìlú kan tí wọ́n ti máa ń hun nílẹ̀ Yorùbá tí èmi ò mọ̀. O kun mọ́n n gba ọ̀pọ̀lọpọ̀ ìgbà kí wọ́n tó hun tán. Àwọn tí wọ́n máa ń hun aṣọ náà, èyí tàn mú iṣẹ́ ìhùn aṣọ ní, tàn mú láàyò àwọn náà máa se irú iṣẹ́ báyìí.

Sọ fún wa nípa iṣu. Iṣu jẹ́ ohun oúnjẹ ọ̀gbìn tí àwọn èèyàn máa ń gbìn o le to òṣù mẹ́sàn-án tí a fi gbin. Ní ìgbà tí iṣu bá ti dé, ó ni àkókò, ta máa ní àkókò iṣu, táa máa ṣe ọdún iṣu. Ta ba fẹ ṣe iṣu a ge, a ge èpo ara rẹ eyen lọdọ̀ tiwa, a á gẹ, a á fi sínú pọtí, a á ṣán, a á bu iyọ̀ ṣi, a gbé kaná fún ìgbà díẹ̀, fún bí wákàtí kò ní tó wákàtí kan tó bá ti jinná, a á yọ òmíràn, a á jẹ, a lè dín ẹyin síi, a lè fi epo jẹ́, a lè fi òróró jẹ́.

Sọ fún wa nípa bọ́ọ̀lù tí à ń gbá ní àdúgbò. Ẹ, ó ní àdúgbò wa ni kò jìnnà sí ilé wa. Mi rí, ó ní orí field kan tí àwọn ènìyàn tí máa ń gbá, ẹ, bọ́ọ̀lù. Ìgbà mìíràn o le jẹ́ àwọn kékèké, ìgbà mìíràn o le jẹ́ àwọn ọ̀dọ́ tí wọ́n ti máa ń gbá ní àdúgbò kò jìnnà. Ọwọ́ ìrọ̀lẹ́ àbí àárọ̀ kùtùkùtù ni àwọn ènìyàn tí máa ń gbá bọ́ọ̀lù yíì ládùúgbò.

Lérò rẹ kí ni ọ̀laàwó àbí ọ̀laàwọ́ sì ni? A ká pé ọ̀laàwó ni, àbí ẹni tó lawọ́. A lè sọ pé ẹni tó bá ní owó lọ́wọ́ náà ni, eh, a lè pè ní ọ̀laàwó. Àbí a lè sọ pé ẹni tó lawọ́ ni ẹni tí ó yàhún. A sọ pé ọ̀laàwó bí a ṣe ń ní owó. Ah, mo ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ní owó tí wọ́n jẹ́ èèyàn tí ó ní ọrọ̀. Bẹ́ẹ̀ ni, a sì máa ń rí, à a máa ń pè ní olówó, àwọn tí, ah, a bá rí pé owo ṣe iṣẹ́ owó tí wọ́n lè di olówó àbí tá ń di ọlọ́rọ̀.

Sọ fún wa nípa fífi owó ránṣẹ́ sí ilé. Nípa fífi owó ránṣẹ́ sí ilé, gẹ́gẹ́ bíi ọmọ tó ń gbé lókèèrè tí mio gbé ní ilé, màá ríi wípé won nílò owó ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Mo ń fi owó ránṣẹ́ sí ilé, ìgbà tí a bá ní àṣìṣe àbí ìnáwó tó ń bọ̀, mo máa ń fi owó ránṣẹ́ sí ilé náà kí èmi má sọ̀ pé, ipa temi náà kò re nínú ìnáwó tí ó ń bọ̀ o.

Báwo ni o ṣe ń kojú òòrùn gbígbóná? Èmi ò fẹ́ràn àti máa rìn nínú òòrùn. Kódà nínú ilé, mo máa ń jókòó sí lọ́kọ ẹ̀gbà. Àmọ́ tó bá di wípé ó di dandan fún mi láti jáde nínú òòrùn gbígbóná, mi ò bá ní umbrella, mo lè wọ fìlà tí yóò kọ́ bo orí àti ojú mi kúrò nínú òòrùn gbígbóná yìí. Bí a ṣe ko bo orí àti ojú mi, èyí ò ní jẹ́ kí ń mọ́ láàgùn lọ́pọ̀ ìgbà. Lẹ́yìn tí mo bá jáde tán, èmi máa rí pé òòrùn yìí sì ń pọ̀ jù. Bóyá bíi ọwọ́ ọ̀sán ni mo fi jáde tí mi ò sí ní ibi tí mo lè sá sí, mà á dúró díẹ̀ kí òòrùn náà kó rọ̀ lẹ́kín tó jáde.

Ṣé o ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn rí? Lọ́pọ̀ ìgbà nínú ọdún yìí, mo ti rìnrìn-àjò lọ sí oríṣìíríṣìí ìlú. Mo ti lọ sí ìlú Kwara, mo ti lọ sílùú Osun, mo ti lọ sí ìlú Ìbàdàn, mo ti dé ìlú Èkó ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nínú ọdún yìí. Mo ti dé ìlú Akure rí, mo ti délùú Iléṣà, bẹ́ẹ̀. Mo ti lọ fún oríṣìíríṣìí nǹkan- fún ìnáwó, fún oríṣìíríṣìí programme, ni mò ń lọ.

Kíni ìrántí ìgbà ọmọdé rẹ tí o rántí? Ìgbà tí mo máa ń rántí gẹ́gẹ́ bí ọmọdé ni ìgbà tí wọ́n máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí tí àwọn òbí wa máa ń ṣe fún wa. A máa pè àwọn ọ̀rẹ́ wa àti aládugbo wa pé kan wa bá wa yọ. Inú mi máa ń dùn pé àwọn òbí wa wọ́n ṣe ìrántí àjọyọ̀ fún awa náà. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ kọ́ loni oore-ọ̀fẹ́ yìí, inú mi sì máa ń dùn. Màá rí àwọn ọ̀rẹ́ mi, màá rí àwọn, ẹ́, aládugbo mi tí a jọ n ṣeré papọ̀.

Kíni ò ń mu ní gbogbo ọjọ́? Lọ́pọ̀ ìgbà, omi lemi máa ń mu o, ekookan ni mo máa ń mu àwọn ọtí ẹlẹ́rìndòdò, kò sì ń ṣe gbogbo ìgbà toru mo n sa fún suga, suga o gbọdọ po lára eeyan emi ò i mu kíni. Òmí lèmi maa n mu lọ́pọ̀ ìgbà. Àfi ẹ̀ẹ̀kan losu mo kan maa n mu àwọn kóòkì bíi fáńtà àbí, ice cream àbí bí àwọn ọtí ẹlẹ́rìndòdò bẹ́ẹ̀.

Ṣàlàyé bí o ṣe ń gbaradì fún ọjọ́ gígùn. Ẹ ẹ tí mo bá ríi pé ọjọ́ ku ọ̀la báyìí, ọjọ́ tí ó gùn ni, ẹẹ láti alẹ́ òní ẹni ni màá ti mọ múra kalẹ̀, nǹkan tí mo rí mo mọ̀ pé màá ṣe lélẹ̀ yìí. Mo fẹ́ kí ọjọ́ mi lélẹ̀ máa ti kọ oríṣìíríṣìí ṣe, àwọn nǹkan tí màá kojú iṣẹ́ tí ó jẹ́ kí n ṣe, kí màá ṣe ríi pé òní ọjọ́ tí ó yege, ọjọ́ tí ó wà successful tí mo le rí nǹkan ṣe dáadáa pẹ̀lú bí ọjọ́ ṣe gùn yìí. Tó bá jẹ́ ní àárọ̀ ni, màá tún rí i dájú pé àárọ̀ yìí àwọn nǹkan tó yẹ kí n ti ṣe láàrọ̀ kíì ọjọ omi kí i m̀ bá mọ́ waste rẹ̀ ki m̀ ba fi rí nǹkan tí mo fi ṣe ṣe.

Ṣé o gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́? O lóju àwọn ìgbàgbọ́ mi tí mo gbàgbọ́. Ó sì ní àwọn ìgbàgbọ́ mi tí mi ò gbàgbọ́. Nkan ti mo fi gbàgbọ́ àwọn ìgbàgbọ́ mi ni wípé, tin bàá rí pé ǹkán tó ń sọ yíì, o ṣẹlẹ̀ ni tóotọ́. Mo fojú mi rí pé ah! Ni tooto ni kíniyii oun ń ṣẹlẹ̀? O le ma je emi lo n ṣẹlẹ̀ si mo le so pe ah, tooto ni pe ìgbàgbọ́ yìí, o je tooto. Àwọn, igbami wa to je pé àwọn ìgbàgbọ́ mi yẹn kò i ṣe ìgbàgbọ́ gidi tí èèyàn ò gbudo mo gba gbogbo ìgbàgbọ́ tí èèyàn ò bá ti ri àrídájú.

Sọ fún wa bí àwọn aládùúgbò ṣe ń ran ara wọn ní ọwọ́? Hmm. A ni akọkọ náà, àwọn aladugbo jẹ àwọn ẹniti ènìyàn bàa gbé lé. O jẹ́ bí a lè fi wé àwọn ẹbí èèyàn tojẹ pé bí o ṣe ń gbé tí àwọn ẹbí rẹ wà, àwọn ẹni tí o lè kọ́kọ́ pé tí ǹkan bá ń ṣẹlẹ̀ sí ọ ni àwọn aládùúgbò rẹ. Àwọn ní ó kọ́kọ́ yọjú sí ọ tí ó tọ́jú rẹ, kí àwọn ẹbí rẹ tàbí àwọn ọ̀rẹ́ rẹ gan kí wọ́n tó dé. Àwọn aládùúgbò náà mú ní ọ̀rẹ́ torí àwọn ni ẹ lè kọ́kọ́ tọ́ka sí tí o bá nílò ìrànlọ́wọ́ wọn.

Kí ni adùn tí o fẹ́ràn nínú ice cream? Nípa ice cream, adùn ọ̀pọ̀lọpọ̀ ló wà nínú rẹ̀. Bẹ́ẹ̀ni, nǹkan tí mo fẹ́ràn nínú rẹ̀ jẹ́ wípé, yàtọ̀ sí pé ó dùn lásán, pẹ̀lú bó ṣe tutù yẹn. Ló tí ẹ̀ bá mú ice cream ní ìgbà tí òòrùn bá ń mú jọjọ, wàá fẹ́ràn rẹ̀. Bẹ́ẹ̀, àmọ́ ó ti pẹ́ tí mo ti mú ice-cream náà o. Yóò tì máa lọ bí i oyè sì lọ́pọ̀ ọdún kan tí mo ti mú ice cream báyìí. Àmọ́ adùn tó wà nínú, bó ṣe tutù bó sì mọ́ dí yẹn, ẹ ní mo fẹ́ràn.

Sọ fún wa nípa mímú àgbàlá mọ́. Téèyàn bá fẹ́ jẹ́ kí àgbàlá kó mọ́, èèyàn ní láti tọ́jú ibẹ̀ dáadáa kí ó le pé ó mọ́. Ẹni tí ó máa ń ṣe iṣẹ́, àwọn aralénì àmì, ní kí a jẹ́ ká àgbàlá láwà, a fẹ́ kí ibi tí a wà ó dọ̀tí. Ka èèyàn k'ọ́n le ó ṣe tọ́jú rẹ̀, ó jẹ́ kí ibẹ̀ kó mọ́. Ó le gba tọ̀wọ́n ní wákàtí kan sí wákàtí méjì. Ẹ èyí tó ṣe é ṣe pàṣẹ ní pé àgbàlá ẹ́rù léèní kò yẹ kó mọ̀ dọ̀tí.

Kí ni o máa ṣe bí o bá jí ní ilẹ̀ mìíràn lọ́la? À, ẹ ti n ba jí ní ilẹ̀ mìíràn, màá kọkọ yòo kọ yàmí lẹ́nu pé ibo ni mo jí sí yí náà torí mo mọ ibi tí mo wà tẹ́lẹ̀, mo mọ ibi tí mo ti sùn, kí lóde tí mo bá jí sí ibi bí bí, to bá jẹ́ wípé ibi ti mi o mọ tẹlẹ ni, ẹru o kọkọ ba mi náà, mo le fẹ sa kúrò níbẹ̀ pe a, ibi timo wa yi ko jọ ibi ti mo ti n bọ bẹ́ẹ̀ yín, lẹ́yìn náà màá rí pé à, láì pé Ọlọ́hun ni ń jẹ́ ká ra burú o tó èèyàn bá wà, tí a wá mú èèyàn mọ ibi tí èèyàn wà yẹn, èèyàn óò eeyàn ó ní ǹkan mìí ti eeyàn fẹ́ ṣe ju kí eeyàn gbá ká mú lọ.

Sọ fún wa nípa abúlé tàbí àdúgbò tí ó wà ní tòsí ìlú lèmi wà mi ò mọ abúlé tàbí àdúgbò tó wà nítòsí àdúgbò témi mọ̀. Kò sì èyí tó jọ abúlé ńbẹ̀ torí àwọn èèyàn ń gbébẹ̀. Ilé tó wà ńbẹ̀ ò jọ ilé abúlé, àwọn èèyàn tó wà ńbẹ̀ náà ò jọ àwọn ará abúlé. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó wà ní ibi tí mò ń gbé, wí àwọn èèyàn àtọ̀húnrìnwá ni wọ́n, àwọn náà wá láti ìlú mìíràn láti wá gbé ní ibi bí ni. A lè sọ nípa àdúgbò mi, àdúgbò mi jẹ́ àdúgbò ni tí àwọn èèyàn ń gbé tó ní àlàáfíà lọ́pọ̀lọ́pọ̀ tí kò sì sí wàhálà níbẹ̀.

Sọ fún wa bí o ṣe ń tọ́jú ẹni tí ó ṣàìsàn ní ilé. Ní bí oṣù mẹ́ta sẹ́yìn, mo ní àbúrò tí ó ṣàìsàn ránpẹ́ diẹ. Ǹkan tí ó ṣe ni malaria àti pé kò i sún dáadáa. Ò wa ni malaria bí i táífọ́ọ̀dù. Ǹtá kọ́kọ́ ṣe ni náà ni pé mo lọ wá oògùn fún un tí mo bá rà, mo sì ríi pé ó jẹun, mo sì ń tọ́jú rẹ̀ lọ́pọ̀lọpọ̀. Gbogbo ǹkan tí ó fẹ́ oun ni mo ń ṣe fún un, mo ń dáná fún un, mo sì ń tọ́jú rẹ̀ títí tí ara rẹ̀ tó fi yá bẹ́ẹ̀ ni.

Ṣàlàyé bí a ṣe ń rin ìrìn àjò tí kò wọ́n. Ibi tí a bá lọ ni ó, ni ó determine iye iye owó tí èyàn ò san fún ìrìn àjò náà. Irú èmi báyìí, tèmi bá fẹ́ gbé ọkọ̀ láti ibi tí mo wà, ọ̀pọ̀ ìgbà, mo máa ń lọ sí ìlú mi ní Kwara. Èmi ò gbé ọkọ̀ èrò à, ọkọ̀ sọ́lẹ̀ mo fẹ́ràn láti máa gbé lọ́pọ̀lọ́pọ̀. Èmi ò ni dúró de àwọn ọkọ̀ èrò torí ọkọ̀ kan mọ́ wọn dá, wọ́n, màá hun fi àkókò èèyàn ṣòfò náà. Owó wọn sì tún mọ́ wọn. Ọkọ̀ sọ́lẹ̀ kíákíá ló máa ń mú, ló máa ń rìn ni ó sì tún le ná owó ọkọ̀ wípé, "à, mi ò san ye báyìí, iye báyìí mo fẹ́ san o."

Ohun tí à ń pè ní orúkọ mìíràn níbòmíràn, kí ni ìwọ ń pè? Ní ọ̀dọ̀ wa, ó ní ǹkan tí à ń pè ní ẹ̀gúsí. Ẹ̀gúsí yẹn òun ní ìbòmíràn ni wọ́n ń pè ní bara. Tí a bá tẹ̀ kókọ́ yọ ní oko náà táa fẹ́ dàbí pé kí ni àwọn mii náà lè pè melon ní èdè Gẹ̀ẹ́sì. Àwọn ẹ̀gúsí yen, àwọn mi mon pé ní bara.

Sọ fún wọn nípa ìgbà tí àjèjì rán ọ lọ́wọ́. Ńkán yóò ṣẹlẹ̀. Ó ní nígbà kan tí mo fẹ́ ṣe ìrìnàjò kan sí ìlú náà tí mi ò mọ ọ̀nà mi tí mo dá pé mo sọnù. Ìgbà yẹn ni ẹni tí mi ò mọ ri tó jẹ́ àjèji, ìgbà yẹn lo ranmi lọwọ pe a ibí tí ó gba yẹn kọ́, ìbẹ kọ́ ni ọ̀nà pé mo ti ṣìnà. Ìgbà yẹn mo sẹsẹ wá padà mo sì ti rí ọ̀nà tó gùn lọ. Bẹ́ẹ̀ ni, mo ṣìnà ni. Ni àjèjì ènì yí ló ránmi lọ́wọ́ torí ó ká mi lára. Ìgbà tí mi ò mọ ibi tí mò ń lọ, èmi náà o sì beere mo kàn ro pe à ibi tí mò ń lọ ló tọ́. Ìgbà tí mo padà beere tí mo rí wipé àjèjì yi ló tọ́ mi sọ́nà padà.

Irú orin wo ni ó fẹ́ràn àgbọ́? Irú irun orin tí èmi fẹ́ràn gbọ́, èmi jẹ́ èèyàn kan tó jẹ́ pé mo, mo máa ń jó tẹ́lẹ̀. O lawon orin tí mo máa ń jó sì tí o sì máa ń mú ara mi ya gágá. Àwọn orin Afrobeat, èmi máa ń gbọ́ àwọn gospel, mi ò fi bẹ́ẹ̀ gbà tí àwọn orin Fuji àbí Jùju àbí Tungba, èmi ò gbọ́ irú àwọn orin báyẹn. Mo lè gbọ́ àwọn Afrobeat, hiphop mo lè gbọ́, mo lè gbọ gospel music. Àwọn orin báyìí ni mo fẹ́ràn àti mo gbọ́.

Báwo ni o ṣe ń tọ́jú ojú nígbà tí o bá ṣiṣẹ́ pẹ́? Tin ba ti ṣiṣẹ́ pé mo máa ń rejú díẹ̀, mó máa ń sìnmi kí n sùn díẹ̀. Bẹ́ẹ̀ ni màá ṣe fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Màá gé si pe àhh ójú mi yìí o ti sẹpo oun ro mí diẹ. Ki n rẹjú díẹ̀, ki ń diju mi díẹ̀ kí n sùn. Bẹ́ẹ̀ máà ṣe rí mári pé ojú mi ti dangajia padà.

Kí ni àwọn nǹkan tó wà nínú àpò owó rẹ? Ẹ́, kò sí ǹkankan nínú àpò owó mi, àfi nǹkan tí máa ń kó sínú rẹ, máa fẹ́ jáde máa rí pé máa nílò, mo lè fọ sáàpù mi, mo lè fi bíró síi, mo lè fi airpod mi sínú àpò mi. Ẹ̀, ìgbá mi na mọ́ si ò sì lè fi, um, handkerchief náà sínú àpò mi.

Ìgbà mélòó ni o máa ń jẹ́ kí fóònù rẹ gbóná? Ìgbà míì wá tí fóònù mi máa ń gbóná tí n bá ti lòó lòó lòó ti mo fi ṣiṣẹ́ jú, ó máa ń gbóná. Bá ti ṣe gbóná báyìí, màá gbe sílẹ̀ lẹ̀ pé kó tutù díẹ̀. Mi ò fẹ́ kí fóònù máa gbóná jù. Àwọn nǹkan tí a máa ń fi ṣe nígbà mìíràn, wọ́n mú kí fóònù kú gbóná, kó máa ń gbóná láàlá èyí tí kò sì dáa fún fóònù. Bẹ́ẹ̀ni. Ìgbà mélòó mo máa ń jẹ́ kó gbóná? Miì ń jẹ́ kó gbóná lọ́pọ̀ ìgbà. Bí bá ti gbó gbóná lẹ́ẹ̀kan, màá gbé kalẹ̀ díẹ̀.